Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa lo ẹ̀rọ ìgbésókè nígbà kúùgbà tí mo bá fẹ́ gun ilé tí ó tó ilé alájà mẹ́wàá tàbí jù bẹ́ẹ̀ lọ. Sugbon tí òkè tí mo fẹ́ gùn kò bá ju ilé alájà kan tàbí alájà méjì lọ, èmi kì í fẹ́ràn láti máa lo ẹ̀rọ ìgbésókè rárá.

Mo fẹ́ràn láti máa wọ ìbọsẹ̀, ṣùgbọ́n n kìí fẹ́ kí ìbọsẹ̀ mi kí ó gùn jù. Ìbọsẹ̀ penpé tí kò ju ibi kókósẹ̀ mi lọ tàbí tí ó kọjá kókósẹ̀ mi díẹ̀ ni mo máa ń fẹ́ láti wọ. Ìdí tí mo sì máa ń wọ ìbọsẹ̀ ni wípé kí ẹsẹ̀ mi kí ó má ba mú ooru nínú bàtà mi.

Mo fẹ́ràn láti máa fò, ṣùgbọ́n ìfò kéèkèèké ni o, kì í ṣe ìfò kan tí ó ga gidigidi. Ìdí tí mo fi fẹ́ràn láti máa fò ni wípé mo gbàgbọ́ wípé eré ìdárayá jẹ́ ohun kan tí ó máa ń fún ni ní ọkún, mo sì fẹ́ràn láti máa ṣe eré ìdárayá.

Mò ń ṣiṣẹ́, mò ń gbìyànjú, mo sì ń tiraka láti ní ọjọ́ ọ̀la tí ó dára. Fún ìdí èyí, ìgbà gbogbo ni mo máa ń ronú nípa iṣẹ́ ọjọ́ iwájú mi. Ọ̀kan lára àwọn ohun tí mo ṣèrò láti ṣe ní ọjọ́ iwájú ni láti ra ilẹ̀ púpọ̀ kí n sì máa tún wọn tà.

Nígbà kùgbà tí mo bá fẹ́ yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀ ni, mo máa ń gbìyànjú láti gba ènìyàn tí yóò rí bí abẹ́rẹ́ tí ó lókun dí. Èyí tí ó túmọ̀ sí wípé mo máa ń fẹ́ láti gba ènìyàn tí mo mọ̀ tàbí ẹni tí ó súnmọ́ ẹni tí mo mọ̀ tàbí ẹni tí ó súnmọ́ ẹni tí mo túmọ̀ lẹ́ẹ̀kan si.

Bẹ́ẹ̀ni, mo ti dúró lílo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí, ó tilẹ̀ ju ọjọ́ kan lọ pàápàá. Nítorí pé ní àkókò kan tí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi bàjẹ́, n kò ní ọ̀nà kankan tí mo le gbà láti fi lo ẹ̀rọ ayárabíàṣá fún ìdí ẹ̀ yìí, mo dúró di ìgbà tí wọ́n tún ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ṣe tán ni.

Àkòrí ọ̀rọ̀ yìí sọ wípé, "ṣé o máa ń pàdé àfojúsùn títa rẹ?" ṣùgbọ́n ohun tí a ń gbìyànjú láti sọ pẹ̀lú àfojúsùn títa yìí kò yé mi rárá. N ó sì fẹ́ kí a ṣe àtúnkọ tàbí àtúntò àkòrí ọ̀rọ̀ yìí kí ó ba à lè yé ni dáradára.

Nígbà kúùgbà tí mo bá ríi wípé ọkọ̀ mi ti dọ̀tí ní mo má ń fọ̀ ọ́. Ṣùgbọ́n nígbà tí n kò bá ní ìdí láti fọ ọkọ̀ mi nínú ọ̀sẹ̀ títí di ọjọ́ Satide, mo máa ríi wípé mo fọ ọkọ̀ mi fúnra mi ní ọjọ́ Satide eléyii ti i ṣe ọjọ́ Abámẹ́ta.

Àkórí ọ̀rọ̀ yìí sọ wípé, "Ṣé o máa ń pa ohun ọ̀ṣọ́ sára?" Eléyìí kò yé mi rára. Pàápàá níbi tí a ti sọ wípé, "Pa ohun ọ̀ṣọ́ sára", ó dàbí ẹni wípé ohun tí à ń gbìyànjú láti sọ ni wípé, "Ṣé o máa ń fi ohun ọ̀ṣọ́ sára?" tàbí "Ṣé o máa ń wọ ohun ọ̀ṣọ́ sára?"

Àjọ ṣíṣẹ́pọ̀ tàbí ìbáṣisẹ́pọ̀ ọmọ ènìyàn jẹ́ ohun tí ó ṣe kókó tí ènìyàn gbogbo sì gbọ́dọ̀ mọ bí a ti ṣe. Fún ìdí èyí, ní ìgbà kú ìgbà tí mo bá fẹ́ bá àwọn ẹlẹgbẹ́ mi ṣiṣẹ́, mo máa ń gbìyànjú láti ṣiṣẹ́ náà bí ó ti tọ́ àti bí ó ti yẹ pẹ̀lú ìwà ìrẹlẹni.